Ọjọ Monday ni èmi féràn jù nínú gbogbo ọjọ ọ̀sẹ̀, nítorí pé ọjọ Monday ni èèyàn máa ń fẹi gbogbo ará ṣiṣẹ́ ni, èèyàn sì ń ṣeré ní ọjọ Monday. Bẹ́ẹ̀ no lọ ṣe rí ní gbogbo àyíká àgbáyé tí a wà. Olúkalúkú máa ń yára ṣiṣẹ́ ni ní ọjọ Monday, kosi seré sì ṣe ní ọjọ Monday.

Rárá o, èmi ò kí ń mu òògùn lójoojúmọ́ nítorí pé, mi mu òògùn lójoojúmọ́ láì sáré, ó kàn di wípé olúwa rẹ̀ ń wuwà ìbàjẹ́ si òògùn liló nìí. So, gbogbo ìgbà tó bá ti rẹ̀ mí lè mí máa ń mu òògùn. È mii sábà ń mu òògùn, kí a sì ṣe ojoojúmọ́ lè mi máa ń mu òògùn, torí mí èmi é fẹ́ wíwu ìwà ìbàjẹ́ sí nǹkan kan.

Orí èé sábà fọ́ mi báwọ̀nà àfi ìgbà tí mo bá ti ń ṣiṣẹ́ jù àbí ìgbà tí stress bá ti pọ̀ jù lára. Ìgbà náà ni orí fífọ́ máa ń wá lẹ́kọ̀ọ̀kan àmọ́ kò kì í sábà fọ́ mi ní gbogbo ìgbà àfi tí àárẹ̀ bá tún ń bọ̀ wá. Náà ni orí fífọ́ máa ń wá sáyé. Kìí sì ṣe gbogbo ìgbà náà ló máa ń ṣe bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, èmi máa ń lo ìpara mo n fi ń sára. Nítorí pé kí ara mi bà ní mọ́ fi dán, kí n sì mójútó ara mi dáadáa. Ni ìgbà ọyẹ́, ìpara náà máa ń ṣàánú wa dáadáa, kì í jẹ́ kí ará orú wa rẹ̀ funfun, kì í sì jẹ́ kí, kí nǹkan mí ó kaara orí bákan náà. O ìpara ṣíṣe, ìpara, kí èèyàn máa para ṣára, ó máa ń, ó máa ń ẹ́pù wa dáadáa.

Ah, nígbà mí àtọwọ́dọ́wọ́ Olúwarè kò pọn dandan kí ń mọ tọwọ́dọ́wọ́ ń gbà mí. Ìgbà mí sì ní bí ohun bá ṣe rí ló máa ń fa àtọwọ́dọ́wọ́. Àtọwọ́dọ́wọ́ ń gbà mí sì ní àfọwọ́fà ni máa ń fa àtọwọ́dọ́wọ́. Ẹni tí ó bá fẹ́ ṣẹ́ ṣe àtọwọ́dọ́ náà ni máa ń damu rẹ̀. Ẹni tí bá ń ṣiṣẹ́ dáadáa, tí ń sì mọ ẹ́ rí nǹkan, tí ń sì mọ rí nǹkan ní gbogbo ìgbà ke í sábà ṣe àtọwọ́dọ́wọ́. So èmi ò nígbàgbọ́ nínú àtọwọ́dọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Tí n bá ti múra tán kí n tó jáde, n ó wo ìwòran, n ó sì dé fìlà mi dáadáa torí fìlà mi, mo máa ń sábà, mo máa ń like ki máa wọ fìlà. Ayà mí gán máa ń fẹ́ràn kí n gẹ fìlà dáadáa nítorí pé fìlà máa ń mú, máa ń mú beauty mi jáde.